Ìgbà mélòó ni ìsẹ́mi oúnjẹ ọ̀sán rẹ gbá? Ìsẹ́mi oúnjẹ ẹ̀sẹ́ mi gba ìgbà méjì. Mo máa ń gba ìsimi ní aago gẹ́gẹ́ bí i aago kan fún ìsimi àkọ́kọ́. Mà á sì gba ìsomi ẹlẹ́ẹ̀kejì ní gẹ́gẹ́ bí i aago mẹ́ta fún ìsimi ẹ̀kejì. O jẹ́ ìlànà àti ohun tí a máa ń tẹ̀lé níbi iṣẹ́ wa. Ìlànà tó ga ile isé wa lákàlẹ̀ ni gbogbo wa sì ń tẹ̀lé. Ìgbà méjì ni a máa ń gba ìsimi ní gbogbo ọ̀sán fún àkókò oúnjẹ.

Ṣé o mọ̀ bí a ti ń se ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se ìrànwọ́ àkọ́kọ́ gan, torí mo jẹ́ ǹkan tó máa ń ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn. Nígbà tí mo bá rí pé wọ́n need ìrànlọ́wọ́ mi, màá wá gbogbo ọ̀nà láti ràn wọ́n lọ́wọ́. Nítorí a mọ̀ ń tọ́lá ó sọ, a sì gbọ́dọ̀ máa ronú kálùkù wá lọ́wọ́. Nítorí àmọ́ ẹni tó le ràn wá lọ́wọ́ lọ́la, àwa à n lè wà ní ipò wọn lọ́la ká need ìrànlọ́wọ́ wọn.

Tí o wọ gíláàsì, bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì gan, pàápàá jù nígbà tí oòrùn bá mú. Mo máa ń wọ̀ láti fi dáàbò bo ara mi àbí nígbà tí mo bá fẹ́ wọ ọ̀kadà, tí mo bá ń jáde àbí mo bá ń rìnrìn àjò níbi tí ikú bá wà àbí nígbà tí mo bá ń lọ sóko. Mo máa ń lò ó láti fi dáàbò bo ara mi, kó ní jẹ́ kí kòkòrò tàbí àwọn iyẹ̀pẹ̀ àbí dọ̀tí kó wọnú ojú. O sin máa ń jẹ́ kí n rẹwà. Nígbà tí mo bá ń jáde, mo máa ń lò ó kí ó lè bá jẹ́ kí ó lè bu sí ẹwà mi kí n lè bá dùn wò. Mo máa ń lò ó dáadáa, lọ́pọ̀lọpọ̀. Fún àìmọye igbà ni mo máa ń lò ó.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà ní ojoojúmọ́. Nítorí ó jẹ́ ǹkan tí a máa ń tẹ̀lé fún àṣà wa. Ní idìlé wa, a like kí a máa wọ fìlà gan. Gbogbo èèyàn ló láìkì fìlà. Ìyá mi máa ń ra fìlà fún mi ní gbogbo ọdún, fún nǹkan ọdún àti fún nǹkan ọjọ́ ìbí mi. Ó máa ra fìlà fún mi. Ó dẹ dára kí èèyàn máa dé fìlà gan. Ó máa n jẹ́ kí èèyàn dún wò lọ́mọkùnrin. Ó sì máa n bu ẹwa èèyàn jáde, ẹwa èèyàn jáde. Ó máa n jẹ́ kí èèyàn dún wò dáadáa.

Ṣé o máa ń fi ìdáàbòbò òórùn sara? Bẹ́ẹ̀ni mo máa ń fi sára dáradára. Gáàga jùlọ nígbàtí mo bá jàde lọ sí ibi tí ó se pàtàkì àbí nígbàtí mo bá lọ sí ìpàdé alákànsé. Mo ma ń lò, wọ́n ma ń gbó òrun gìdì jáde lára mi, ó sì máa ń jẹ́ kí èèyàn dúró wo dáradára. Ó jẹ́ ǹkan tí ó má ń brewà kún èèyàn táwọn èèyàn sì máa ń panle láàra èèyàn, ó sì dára fún àwọn èèyàn ńlá láti máa lò nítorí kì í jẹ́ kí ara èèyàn rùn, ó máa ń jẹ kí ára èèyàn rùn dáradára kì í sì irun búburú.

Irú orin wo ni o fẹ́ràn ń bọ? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jù ní orin tá bá ti ń kí Ọlọ́run, pàápàá jùló orin tá máa ń kọ ní church i Irú orin bẹ́ẹ̀ ni mo máa ń bọ́. Orin tá máa ń kọ ní ilé ijosin ni mo máa ń bọ́ pàápàá jùló ní gbogbo ìgbà. Nitorí ó máa ń jẹ́ kí n súnmọ́ Ọlọ́run, ó sì máa ń jẹ́ kí ẹmi mi, ẹmi mi súnmọ́ Ọlọ́run. Ó máa ń fí mí lọ́kàn bálè tí mo bá ń bọ́, ọ́ jẹ́ ohun kan tó máa ń fi ọkàn mi bálè nígbà kígbà tí mo bá ń bọ́. Mo sì fẹ́ràn rẹ̀ gan-an nítorí kí í jẹ́ kó tètè rẹ mi ò sì máa mọ́kàn mí ilé.

Ìgbà mélòó ni ọ máa ń wo ojú àwòrán lójoójúmọ́? Ẹ̀ẹ̀kan náà ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Nígbà tí mo bá múra nílé kí n tó jáde lọ sí ibiṣẹ́, ìgbà náà nìkan ni mo máa ń wo ojú àwòrán kí n lè bá wí bí mo ṣe múra sí i. Wáyà mó múra dáradára bí ó sì kù tí ẹ̀ka tó kí n máa mọ ohun tí ó kù sí kí n tó jáde kúrò nílé. Nítorí ẹ ni mòfin máa ń wò nílé kí n tó kúrò nílé. Ẹ̀ẹ̀kan náà mo sì máa ń wò mí kí n wò dáradára púpọ̀ lọ báyẹn ná. Tí mo bá ti kúrò nílé báyìí, ìyókù tó di jọ́ kejì kí n tó padà wá wo, tí máa tún jáde lọ́jọ́ kejì ni màá tún tó wò padà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi o dan márań gan, a sì ní ìbáṣepọ̀ tó dára jù lọ. Nítorí àjọ máa ń sọ̀rọ̀ dáadáa, ó máa ń fi ọ̀rọ̀ ibi iṣẹ́ lómi lọ́nà tó pọ̀, ó sì máa ń jẹ́ kí ń fọ́, ó máa ń bèrè imọ̀ran lọ́wọ́ mi láti tó hun ṣọnà. Bẹ́ẹ̀ sì ni wọ́n sì máa ń kọ́ mi níṣẹ́, ó máa ń fi ojúṣe hán mi, ó máa ń fi nǹkan yé mi dáradára. A ní ìbáṣepọ̀ tó dán mọ́ran, ìbáṣepọ̀ tó dára lọ́wọ́ aláàárín wa.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi jẹ́ ojú tó rẹwà, tó ń dúnwó dáradára. Ojú gidi lójú mi, kò sí kòkòrò lójú mi, kò dẹ̀ sí ǹkan kan lójú mi. Ojú mi dára, mi ní àìsàn ojú. Kò sí ǹkan kan tó ṣe mí lójú. Mo jẹ́ ẹnìkan tó máa ń jẹun, tó máa ń jẹ èso dáradára, tó sì máa ń jẹ́ kó jú ìyàn dán, tó sì máa ń jẹ́ kó jú ìyàn dún wo dáradára. Kò sí ohun tó mú mi lójú, ojú mi dára, ó sì dùn ún wo.

Ṣé o máa n wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo ma n wọ ìbọwọ́ sùgbọ́n kò kí sì gbogbo ìgbà. Mo ma n wọ̀ láti fi dáàbò bo ọwọ́ mi nígbàtí mo bá fẹ́ ṣe ohun tí kò dára àbí tí ó lè kó wa ìṣàìàn yàn. Nítorí nígbà náà ni a má n lo ìbọwọ́. Ìbọwọ́ jẹ́ nǹkan tí èèyàn má n wọ́ tó ma n dáàbò bo ọwọ́ tí kì í jẹ́ kí èèyàn fi ọwọ́ èèyàn kó ohun tí ó fẹ́ kí èèyàn fi kó. Ìbọ̀ yìí há bí mo bá tí n bá fẹ́ tọ́jú aláìsàn àbí mo bá tí n bá fẹ́ lo dai ìlẹ̀ èèyàn náà ni èmi má n lo ìbọwọ́, ó sì máa ń dààbò bo ọwọ́ ni.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ìdojúkọ ni mo ti dojúkọ ní ibi iṣẹ́ mi, mo sì tún bẹ Ọlọ́run láti ràn mí lọ́wọ́ láti borí gbogbo wọn. Àkọ́kọ́ nínú wọn ni bíbá àwọn ènìyàn sọ̀rọ̀. Nítorí iṣẹ́ wa jẹ́ ọ̀kan tí ẹ̀mi fi máa ń bá àwọn èèyàn tó sọ̀rọ̀, àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀. Mo sì jẹ́ èèyàn kan tí kò fẹ́ràn kí o máa sọ̀rọ̀ niwa ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Nítorí náà, ṣí sọ̀rọ̀ fún àwọn èniyàn jẹ́ ọ̀kan nínú àwọn ìṣòro tí mò ń dojú kọ ní ibi iṣẹ́ mi tí mo sì ń gbàdúrà kí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti borí rẹ̀.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ ní gbogbo ìgbà. Ago ọwọ́ jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan imura mi tí mo sábà máa ń lò lójoojúmọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan tó mọ̀ mí lára kí n máa lò tí mo bá ń jáde. Mo máa ń lo ago ọwọ́ láti jẹ kí ọwọ́ mi dùn wó àti láti tún lè wo ààgó nígbà mí ti mo bá wà níbi iṣẹ́. Sùgbọ́n ní pàtàkì wíwọ ago mi ni wí pé kò lè bà mu mi rẹwà.

Ṣé owó tó n gbà dára tó? Hmm owó tí mo n gbà ṣé dára tó, ṣùgbọ́n mo sì tún wá bí máa tún ṣe gba ipò tó ga tó wó mi fi tun máa pọ̀ si tí máa mọ̀ọ́ gbà lóṣù. Nítorí pé bí èèyàn bá ṣe n dàgbà sí bẹ́ẹ̀ ni bùkátà ń pọ̀ si, ó sì dára kí èèyàn ní ọ̀nà tó pọ̀ tí owó máa n gbà wọlé. Fún ǹkan wọ̀nyí, mò n gbìyànjú láti jẹ́ kó owó mi pọ̀ sí lẹ́nu iṣẹ́ mi. Tí mo bá ti gba ipò tuntun nísìnyí owó mi ó tún pọ̀ si.

Irú computer wò ní ò ní? Ehn, mo ní computer alágbèéká. Computer alágbèéká kiri ni mo ní tí mo máa ń lò dáadáa. Mo máa ń lò níbi iṣẹ́, mo sì tún máa ń lò níbi, ní ilé. Ìgbà mí gàn ni è ti n ba jáde lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo tún máa ń gbé rá ní kí n tu lò ó níbẹ̀. Nítorí pé kò sí ìgbátí emi o kì í ṣiṣẹ́. Ìgbá tó bá ti wù mí mo máa ń ṣiṣẹ́. Nígbà mí, mo lè ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi, isìgbèé computer alágbèéká mi dáa ni. Ìgbà mi mo lè ṣe ṣiṣẹ́ ní ilé, ìgbà mi mo sì le ṣe ṣiṣẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi.